Ṣé mo máa ń ṣe àtúnlo nǹkan? Ohun kóhun tó bá ti bọ́ sí lílò tó bọ́ sí ká fi ṣe nkan, ó jẹ́ ohun pàtàkì tó wúlò nìyẹn. Àtúnlo ẹ̀ dẹ́ tùn ṣe pàtàkì. Tí ó bá jẹ́ ohun bí i ohun ẹ̀rọ táa fi ń tún nǹkan ṣe, tí a bá lòó tán, a máa nu a máa kú tọ́jú fún ọjọ́ iwájú tí a bá tún máa ní ìlò rẹ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan.

Ìbéèrè yìí dẹ́ pa mí lẹ́rìn-ín. Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza? Pizza ó jẹ́ oúnjẹ àwọn olóyìnbó. Àwọn ọmọ Yorùbá fẹ́ ẹ jẹ aláfara wé tí ó di pé pizza wa jẹ́ ohun tí a yàn láàyò láti máa jẹ ní òrékọ́òrè. Gẹ́gẹ́ bí ẹni kankan, kí ni ohun tí mo fẹ́ràn lórí pizza? Ata àti mèdè̀médè̀ tí wọ́n kó jọ. Ata ṣe pàtàkì. Ata orí ẹ gan-gan ni mo ní ìfẹ́ sí ju. Ó lè tó ń pè ní pepperoni pizza. Iyen iyen gan-gan ni mo fẹ́ lè ní pé mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ ni, ata orí pizza ni mo ní ìfẹ́ sí ju.

Ṣé mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Hmm, àti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ là ti ń kọ ọ ba ti ṣe ń fi pẹ́nsù. Ta, ta fi pẹ́nsù kankan kọ ohun sí inú ìwé tí a ń pè ní handwriting book láti mú kí ohùn ikọ wá, kí ó dára fún kíkà. Bẹ́ẹ̀ ni o, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ àti pé ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti kọ́ bí a ti ṣe ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ohun tó sì kọ sí ohun, ohun, ohun, ohùn tí ó jẹ́ ohun tí ó yẹ kí èèyàn, èèyàn máa ṣe náà ni kò, kò, kò, kò bọ́ sí ohun àìṣe ki èèyàn fi ọwọ́ kọ ìwé àbí ará ẹni tó ń fi orí kọ ìwé ni. Ọwọ́ náà, ọwọ́ náà ni a ó fi kọ. Kí fóònù aláfọwọ́fà àti oní button tí a, tí a n tẹ̀ kó tó, kó tó wá sáyé, ọwọ́ la ti ń kọ ìwé ránṣẹ́ sí ara. Ní a a, tí a bá lẹ́ni tó wà ní ìlú jíjìn, tí a bá fẹ́ ké sí ara wa, ọwọ́ ni a ó fi kọ lẹ́tà tí a ó fi ránṣẹ́ sí ẹni náà tó náà ó, ó, ó, ó, ó rán lẹ́tà sí wa.

Ẹyin máa ń fọ́, se ẹyin máa ń fọ́ mi. Àh! Tí n bá ní kí n ká á, ó ti, ó ti bọ́ sí ohun tí kò ṣe má má má máa ń ṣẹlẹ̀ sí mi. Tí n bá jẹ ohun, ohun aládùn àbí mo mu omi tútù jù, kaá tó mọ̀, má bẹ̀re sí ní eyín fi fọ́. Ó máa nílò kí n lọ sí ilé ìwòsàn kí n lọ rogun, fi tọ́jú eyín náà kí n tó lè gba ìwòsàn.

Ká bí mọ, ká sọ lórúkọ tí ó yẹ ọmọ, tó jẹ́ pé ní ọjọ́ iwájú orúkọ náà, bọ, bọ, bọ, bọ ọmọ náà, náà, bó bá ń ṣe nǹkan gan, ó, ó kọ ẹ́ lọ́nà tí màá pè pé orúkọ ẹ rò ẹ lóòótọ́, ọmọ, ọmọ labọjá ni ẹ lóòótọ́. Torí ó, ó, ó kọ àbíṣọ́ ni, ó ṣe pàtàkì gan, ó máa ń ro ọmọ ní ọjọ́ iwájú ìgbà mi tí ọmọ náà bá ń gbé nǹkan ṣe. Ṣé mo mọ ìtumọ̀ orúkọ mi? Bẹ́ẹ̀ ni o, mo mọ ìtumọ̀ orúkọ mi.

Oúnjẹ wo ni mo mọ bí a ti ń sè dáadáa? Hmm gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ ní àwọn ìdáhùnsí ìgbéyèwò mi ní àwọn ọjọ́ tó kẹ́yìn. Oúnjẹ aládùn tí mo mọ bí a ti ṣe ń sè dáadáa, òun ni ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú káró púpùrú sí. Ọbẹ̀ náà tí ò bá ti ní pòmọ kíkà àti ẹja pẹ̀lu eran. Kò pé o. Torí mo jẹ́, mo jẹ́ ẹnìkan tó máa ń jẹ èròjà protein gan. Mo máa ń kó sí inú oúnjẹ mi láti ìṣara lóde, lá, láti ìṣara mi lóore. Oúnjẹ wo ni mo mọ̀ bí a ti ṣe ń sè dáadáa, ọbẹ̀ ni, ọbẹ̀ ẹ̀gúsí sì ni pẹ̀lú káró púpùrú ká fi iyen ṣe ọkà tí a ó fi jẹ.

Ṣé mo máa ń pe àwọn oníbàárà titun? Ó ní nnkan tó ń pè ní ìbáṣepọ̀ láàárín òníṣẹ́ àti àwọn oníbàárà rẹ̀. Tí a bá gba a oníbàárà tuntun, ó ti bọ́ sí dandan kí á pè wọ́n kí a mọ bí ọjà wa ti ṣe wúlò sí ohun tí wọ́n fẹ́ fi ṣe. Kaa bá lè mọ bí a ó ṣe pèsè ohun titun fún wọn ní ọjọ́ iwájú àtà won oníbàárà tuntun tó bá ń bọ̀ lẹ́yìn. Ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun.

Kí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ titun? Hmm. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé àwọn ènìyàn, ìwà wa kò dọ̀ba. Ẹlòmíì á ní wà ìmẹ́lẹ́, ẹlòmíì á ní wà ìrẹ̀lẹ̀, ẹlòmíì á ní wà tókù díẹ̀ katò. Àmọ́ ìbéèrè ni pé kí ni mo máa wá nínú òṣìṣẹ́ titun? Bí iṣẹ́ bá ti délé, ó ti di dandan kó jẹ́ kí ni, kó di ṣíṣe. Kí òṣìṣẹ́ náà kó múṣẹ́ ẹ̀ ní òkú kúdùn, kó sì mọ bí a ti ṣe ń yára mọ́ṣẹ́. Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ kò ju bẹ́ẹ̀ lọ. Ni múṣẹ́ ní òkú kúdùn àti bí a ṣe ń yára mọ́ṣẹ́.

Irú kọ̀npútà wò ní mo ní? Hmm, a ní kọ̀ǹpútà kan tí a ń pè yẹ, orí tábìlì ló máa ń wà, kí n kò lè lo tábìlì torí kò ṣe ń gbérin. A dé ní èyí tó ṣe ń gbérin. Èyí tí mo ń lò èyí tí a lè gbé káàkiri ní èyí tí mo ń lò kó kí n ṣe torí orí tábìlì. A lè lo, a lè lo lórí tábìlì náà o. A sì lè gbérin ká. Àmọ́ èyí tí mò ń lò gan gan, kọ̀ǹpútà èyí tí a ń gbérin ká ni mò ń lò. Èyí tí òyìnbó ń pè ní lápútọ̀ọ̀pù.

Wọ́n ní balẹ balẹ onílé á gbànù iyàrá wọn lọ. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ti tó pa òwe kan tí mo ti ẹ̀ mọ́ orísun ẹ. Ókay, ẹbí-mi pé kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Bí alẹ́ balẹ̀ ti ń bá ti ṣe ohun tí mo ní n ṣe, iyẹ̀n bọ́ sí oúnjẹ jíjẹ àti kí n tí bomi sára. Mo wọ ori fóònù mi, ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì mi, mo wọ ori Facebook mi àti WhatsApp mi. Àwọn íméèlì oríṣìíríṣìí tí ń bá ti gbà ní òwúrọ̀ ọjọ́ náà gbogbo ẹ ni mo máa kà á ní alẹ́, àṣálẹ́ yẹn láti mọ èyí tí mo máa fi ìdáhùn sí fún ọ̀la.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Hmm kò sí òṣìṣẹ́ tí inú ẹ dùn láti ṣiṣẹ́ fún ọdún tó pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá kan. A máa fẹ́ràn láti ní òye tuntun àti òye mìíràn lórí iṣẹ́ mìíràn. Gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ, kí ni àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú? Hmm iṣẹ́ ọjọ́ iwájú náà ṣe pàtàkì ó, ó, ó tún ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mo ní lọ́kàn láti ṣe ní ọjọ́ iwájú. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé iṣẹ́ tí ń bá máa ṣe ní ọjọ́ iwájú, ó jẹ́ iṣẹ́ tí mo máa ní ààyè tó pọ̀ láti lè ṣe ojúṣe mími ní inú ẹbí àti ilé ará àti ojúlùmọ̀.

Ẹ̀rọ ayárabíàṣá ìyẹ́n nì ṣe pẹ̀lú ẹ̀rọ orí Íńtánẹ́ẹ̀tì. Báwo ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Tí n bá ní ìdojúkọ ní orí ẹ̀rọ ayárabíàṣá, mo máa ké sí nọ́mbà tí ó ń bẹ ní orí ìpè wọn. Máa ké sí nọ́mbà náà mó si máa ṣàlàyé ohun tí mo ọ́n, ìdojúkọ tí mò ń rí ní orí ẹ̀rọ tí mò ń lò náà. Seri ti n bá ṣe ìyẹ́tán, kí ma rèé tí ìyanjú sí ìṣòro náà ni.

Ọjọ́ mélòó la ní nínú ọ̀sẹ̀ náà? Ìyẹ́ jẹ́ ìbéèrè kan. Ẹ bí mi pé ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù. Èmi náà sì fẹ́ ka pé ọjọ́ mélòó la ní nínú ọ̀sẹ̀. A ní Àìkú, a ní Ajé, a ní ìṣẹ́gun, a ní ọjọ́rú, a ní ọjọ́bọ, a sì ní ẹ̀tì àti àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ tí ilé máa ń kún torí gbogbo òṣìṣẹ́ ni wọ́n máa simiṣẹ́ fún ọjọ́ náà láti ṣe ohun tó bá ní ṣe fún ọjọ́ náà. Ọjọ́ àbámẹ́ta sì jẹ́ ọjọ́ tí àwọn déédé ọmọ ọkùnrin tó bá ti ṣe ohun tó ní ṣe ń lé tán, a ó bọ́ síbi pápá, bọ́ bọ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni a ó fi ṣeré ọwọ́ kí a tó tẹ̀síwájú lórí ohun tí a bá tún ní ṣe fún ọjọ́ náà. Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ ni ọjọ́ àbámẹ́ta.

Ṣé mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo rántí mo ti rìnrìn àjò rí lọ sí ìlú mìíràn rí. Iyen bọ́ sí ọjọ́ tí mo fẹ́ je ise kan fún daddy mi, ti wọn ran mi lọ bá ẹ̀gbọ́n wọn ní ìlú Ogun State, pé kí n lọ gbé ohun pàtàkì kan fún wọn. Ọjọ́ náà ni mo rántí pé mo rìnrìn àjò lọ sí ìlú mìíràn ní inú ọdún yí níyẹ o.

Gbogbo ọdún ta bá ṣe kérésì, ọjọ́ tó bá tẹ̀lé mo máa ń pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi lọ sí àgọ́, ká lọ bá àwọn tó ń bẹ lágo, ká bá wọn yòò bá díẹ̀ ká tó tú padà séko. Ṣé mo ti lọ sí àgọ́ rí? Ọ̀dọ̀ ọdún máa ń lọ sí àgọ́. Ọ̀dọ̀ ọdún, kò sọ ọdún tí a ṣe tí mi ò lọ sí àgọ́ ní ọjọ́ kejì náà.

Oṣù wo nínú ọdún ni mo, wo ni mo fẹ́ràn jù? Oṣù wo nínú ọdún wo ni mo fẹ́ràn jù? Kérésìmesì, Kérésìmesì. Ẹ̀lú agogo, ẹ̀lú agogo, olùgbàlàdé o, ẹ̀lú agogo. Ọdún, oṣù tí mo fẹ́ràn jùlọ nínú ọdún jẹ́ oṣù tó kẹ́yin lọ́dún náà. Èyí tí ń ṣe ọjọ́ tí ọdún, oṣù tí a bí olùgbàlà wá, èyí tí ń ṣe Kristi Jesu. Ọjọ́ náà ni mo, oṣù náà ni mo nífẹ̀ẹ́ sí jùlọ nínú ọdún torí oṣù náà jẹ́ oṣù, oṣù tí ara, ojúlùmọ̀ àti alábágbé tí a ó fi ìfẹ́ bá ara lò. Bo bá dọ̀tá mọ́, tí ẹ bá yan odi gan-an, oṣù náà ni ẹ ó parí rẹ, tí ẹ ó bá ara ṣọ́rẹ́, rẹ́rìn-ín àti bá ara ṣe.

Nígbà wó ní mó kẹ́yìn lọ rí dókítà? Iyẹ́ ti ń lọ bí ọdún kan sẹ́yìn báyìí o. Torí lẹ́yìn ìdánwò àti àgbéyẹ̀wò tí dókítà ṣe, ó ní kí n ríi dájú pé tí ó fún mi wípé kí n máa ra kí n máa lò, pé mo ń lò ó sì ń sùn dédé. Pé mi kò sí di kànkàn pàtàkì fún mi láti wá rí òun lẹ́yìn àgbéyẹ̀wò àti ìdánwò tó ṣe. Oṣù ọdún tó kẹ́yìn ní mó rí dókítà ní gbẹ̀yìn.

Mo jẹ́ ẹnìkan tó máa ń lo data gan, lọ́ọ̀dún, lóòṣù, lọ́ọ̀sẹ̀. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀sẹ̀ ná. Ọ̀sẹ̀ kan data tí mò ń lò tí báni kin ka ní ọ̀kan, èjì àti ẹ̀ta yó ma tó bí gigi máàrùn tí mò ń lò ní ọ̀sẹ̀ kan.

Ṣé mo mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọ? Ìbéèrè yìí, olùwọ́kọ̀ gangan kọ́ ló ní ṣe pẹ̀lú, ó ní ṣe pẹ̀lú ọ̀un tí òun wà kí gbogbo ẹ̀yà inú ọkọ̀ náà jẹ́ ohun tí ó ń dáhùn sí ìgbẹ́sẹ̀ sí. Torí àwọn ọkọ̀ mì wà, titun ni wọ́n, àmọ́ ẹra, ẹ̀yà ìdákọ̀dúró wọn, ó tí bọ́ sí, titun ṣe. Ṣé mo mọ bí a ṣe ń dá ọkọ dúró ní ìdojúkọ? Mo ti ṣé rí, mo ti dọ́kọ̀dúró ní ìdojúkọ bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ṣe ń dọ́kọ̀dúró ní.

Tí n bá ṣẹ̀ṣẹ̀ rà, tí n bá ṣẹ̀ṣẹ̀ rà, ṣé mo ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Tí n bá ṣẹ̀ṣẹ̀ rà ẹ̀rọ, tí n bá ní kí n tò ó, kí n gbé sílé, kí n sì máa lò ó, lórí bí, tí, tí, lórí lílo rẹ̀ tó bá dojú, tí n bá mọ ojú lílò rẹ̀, mo máa ké sí àwọn olùṣètò ẹ̀rọ náà kí wọ́n ràn mí lọ́wọ́ lórí bí mo máa ṣe rí lò ó.

Wọ́n ní jẹ oúnjẹ tó dára, fún ìlera ara àti ìlera ọkàn. Ṣé mo fẹ́ràn láti pín oúnjẹ mi? Ṣé o fẹ́, ṣe o fẹ́ràn pín oúnjẹ rẹ? Hmm. Ati kéekere ni a ti ń kọ́ bí a ti ṣe ń fi ìfẹ́ lò lórí ká pín ohun jíjẹ jẹ, ká pín aṣọ wọ̀, ká pín bàtà wọ̀. Tó bá di pé kí n pín oúnjẹ jẹ, ó, ó, ó máa fe ni i ṣe pẹ̀lú oní tohun tí mo fẹ́ pín oúnjẹ jẹ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni, mo lè pín, mo lè pín jẹ. Bẹ́ẹ̀ ni, mo mo fẹ́ràn.

Ṣé mo fẹ́ràn ìjiyàn? Ah, tí mo bá wà láàárín àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi tí a bá ń sọ̀rọ̀ lórí ètò ìlú àti ohun tí a bá ní ṣe, o máa ń bọ́ sí ìjiyàn gan. Mo sì máa ń fẹ́ràn ẹ torí mo máa ń kọ́ ohun tuntun lórí ohun tí oníkànikú bá ní sọ lórí ohun tí ó mọ̀ lórí ọ̀rọ̀ tí à ń sọ nípa pato. Mo fẹ́ràn ìjiyàn.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà? Hmm. Ní ilé iṣẹ́ mi, a ní yàrá ìgbàlejò. Tí a bá ti ní ìpàdé pẹ̀lú oníbàárà, a ti máa ké sì wọ́n ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí wọ́n rántí ìpàdé tó ń bẹ̀ ní ọjọ́ náà àti wákàtí tí à ń retí wọ́n. Yàrá ìgbàlejò náà ni a ó ti jókòó pẹ̀lú àwọn oníbàárà tí a ó ti sọ̀rọ̀ nípa ohun tí a ní ṣe àti ohun tí a fẹ́ ní gbà àti ní lò lórí ọjà rírà àti títà.

Ìpà, ṣé mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ó ní ṣe pẹ̀lú ẹni tí mo ní ìpàdé náà pẹ̀lú. Tóbá jẹ́ oníbàárà mi lórí ọjà rírà àti títà, à, mo máa fẹ́ràn rẹ̀ gan, torí mo mọ̀ pé wákàtí tí mò ń lo owó, ọ̀rọ̀ ló ni owó ló ní bá ṣe. Mo máa fẹ́ràn rẹ̀ láti ní ìpàdé lórí fóònù pẹ̀lú oníbàárà mi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé órí fóònù.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé? O ti lé ní ọdún mẹ́ta báyìí tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. O ti lé ní ọdún mẹ́ta, àti pé kí ọdún náà gan tó pé ó ní ó ṣeéṣe ohun tí mo gbé ṣe nílé ìkàwé kí a tó kàwé yège. Bẹ́ẹ̀ni, o ti ń lọ bí i ọdún mẹ́ta sẹ́yìn báyìí tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ṣadé dé tí ń bá yii parí iṣẹ́ ní fún ọjọ́, fún ọjọ́ náà tí bá ń bọ̀. Ọ̀nà ojú pápá, àwọn tó bá ń bẹ ní ojú náà tí wọ́n ń ta oríṣiríṣi tí ń bá ní kí ń kà. Mo ti fẹ́ ra ohun tí wọ́n ń tà gan tán torí mo, mo fẹ́ràn oúnjẹ jíjẹ gan nínú ọkọ̀ mi. Bẹ́ẹ̀ ni mo, mo máa, mo máa ń jẹun nínú ọkọ̀ mi.

Ibi iṣẹ́ mi jẹ́, ṣé mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ibi iṣẹ́ mi jẹ́ ilé iṣẹ́ kan tó fẹ̀ tó sì gba ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́. Mo sì jẹ́ ọ̀gá iṣẹ́ ní ilé iṣẹ́ náà. Mo pẹ̀lu áwọn tí wọ́n ń ṣètò bí iṣẹ́ ṣe ń lọ ní ilé iṣẹ́ náà. Ọjọ́ kọ̀ọ̀jọ́ ta bá ti ní ipade pelu áwọn òṣìṣẹ́, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti gbé ohùn mi sókè fún gbígbọ̀ àwọn òṣìṣẹ́ kárí kí wọ́n mọ ohun tí mò ń sọ àti kí wọ́n, kó sì yé wọn yéké. Bẹ́ẹ̀ ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Ah! Ohun mímu, ó tún ní ṣe pẹ̀lú àlàyé. A ní omi, ìyẹ́ gbogbo ènìyàn ló ń mu omi. A sì ní ọtí, àwọn onífààjí ló ń mu ọtí, a sì níí ọtí aládùn. Ìyẹ́ náà sì ń bẹ. Ohun mímu tí mo fẹ́ràn jù ni ọtí aládùn, èyí tó ń ṣe fruit juice. Ọtí eléso, bẹ́ẹ̀ni t'on fi èso ṣe. Òun ni mo fẹ́ràn jù fún mímu.

Ìgbà mélòó ni mo máa ń fọwọ́ ló júmọ̀? Iṣẹ́ mi náà kò fi bẹ́ẹ̀ gbádọ̀ tí ṣàrà lọ bẹ́ẹ̀ ye náà tí ń bá ní òrè kóòrè tí bá ti ṣiṣẹ́ tán ni mò ń fọwọ́. Àmọ́ tí a bá ti gba ààyè oúnjẹ ọ̀sán kí n tó ní mò ń fi oúnjẹ sẹ́nu, mo máa fọwọ́ mi kọmọ tó ní kí n tó fi oúnjẹ sẹ́nu. Lójúmọ́, oyè ìgbà tí mò ń fọwọ́ á fẹ́ tó èemẹji, èemẹji lójúmọ́ ni mò ń fọwọ́. Ìyẹn ni tí bá fẹ́ ṣe nǹkan pàtàkì.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? A ti kọ̀ yẹ mọ́ṣẹ́ nígbà ilé ìwé gíga, ta bá ní iṣẹ́ ń ṣe fún ọjọ́ náà tí olùkọ́ máa ní kí oníkàlùkù ń bọ́ síwájú bọ́ọ̀dù tí a fi ń kọ̀wé kí ó sì sọ ohun tí ó yẹ nípa iṣẹ́ tí a fẹ́ ṣe fún ọjọ́ náà. Ìrora yẹn a ti borí rẹ̀ ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Ṣé mo ní ìrora nígbà tí bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá mi ò lérò pé mo ní ìrora tí bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ kan tí ó níṣe pẹ̀lú àwọn oníbàárà tó máa ń tètè fẹ́ kí ọjà wọn tẹ̀ wọ́n lọ́wọ́. Ó sì nílò kí n ti jí ní àfẹ̀mọ́jú ti wà ní ẹnu iṣẹ́. Mo máa ń bọ̀ sí pé oníbàárà dé, wọ́n ò rí ẹni tí wọ́n máa ké sì lórí ọjà wọn. Bẹ́ẹ̀ni, àkókò mélòó ni mo máa ń ṣètò agogo ìjì mi sí? Àkókò aago mẹ́rin àbọ̀ ni mo máa ń ṣètò agogo ìjì mi sí, aago mẹ́rin àbọ̀

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Tí n bá ní kí n sọ òye ìgbà tí mo máa ń jẹ gọ́ọ̀mù, ó yóò, yóò fẹ́ jẹ́ ohun tí ó ti di ohun, ohun, ohun ìmọ̀ra torí tí n bá rin ìṣẹ̀ lọ sí ibi iṣẹ́ mi, mo máa ń fẹ́ràn láti jẹ gọ́ọ̀mù láti jẹ́ kí ìrìnsẹ̀ yẹ kó máa wọra jù torí bí a ti ṣe kọ́ mi ní pé gọ́ọ̀mù, gọ́ọ̀mù jíjẹ yoò máa, ó máa ń fa kí ìrìnsẹ̀ yà àti kó má tètè rẹra lórí ìrìnsẹ̀ náà.

Èso wo ni mo fẹ́ràn jù? Èso, àwọn èso tí mo fẹ́ràn re, mo fẹ́ràn ọsàn, mo fẹ́ràn ìbẹ́pẹ, mo sì fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù láàrín àwọn èso tí mo kà nlẹ̀ yìí ni ọ̀gẹ̀dẹ̀, torí ó bọ́ sì rọrùn láti jẹ. Kò sí pé kò ní a n yo obe tí àbí a n yo adà sí ká tó ṣètò rẹ̀. Kí á tó bá ti musọ́wọ́ fọwọ́ bo ó ti bọ́ sí jíjẹ niyẹn. Kò ní ká lọ kábọ̀ lórí ètò rẹ̀.

Ṣé o ní ètò ààbò lórí kọ̀ǹpútà? Bí mo ti ṣe sọ ní ìgbéyewó tó kẹ́yìn ni pé oríṣi kọ̀ǹpútà méjì lá ni, a ní èyí tí a lè gbẹ́rìnká àti èyí tí ó máa ń bẹ ní orí tábìlì. Ṣé mo ní ẹ̀tọ́ ààbò lórí kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ lórí kọ̀ǹpútà àmọ́ mi ò lè sọ bóyá ààbò ni torí ó níṣe pẹ̀lú kí wọ́n gbé mi sóri iṣẹ́ náà kí n sì ṣiṣẹ́ níwájú ẹni tó ń ṣiṣẹ́ náà. Ló máa lè sọ bóyá ẹ̀tọ́ ààbò ni mo ní àbí ẹ̀tọ́ tó yege ni mo ní lórí kọ̀ǹpútà náà.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Ríri dájú pé ọjà dára níí ṣe pẹ̀lú olùdarí iṣẹ́ kó mójútó ètò àti èlò tí àwọn òṣìṣẹ́ fẹ́ lò láti ṣètò ọjà náà. Kó rípé ètò náà pé, kó rípé èlò náà pé àti ohun tí wọ́n fẹ́ lò pó bẹ́ ní ìkáwọ́ wọn láti ṣe iṣẹ́ náà kó dára.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ taba ni ká pín sí ìpele rẹ̀. A ní òwúrọ̀, a ní ọ̀sán, a sì ní àṣálẹ́. Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Aà, màá fẹ́ ẹ ní àṣálẹ́ torí ó bọ́ sí ìgbà tí onikaluku máa wà nínú ilé rẹ̀ láti sinmi fún iṣẹ́ ọjọ́ kejì. Àṣálẹ́ ni mo fẹ́ràn jù.

Kíni o máa ń jẹ ní ọ̀sán? Ní ilé iṣẹ́ mi, a máa ń ṣètò oúnjẹ fún àwọn òṣìṣẹ́. Ó sì ní ṣe pẹ̀lú oríṣiríṣi fún ọjọ́kọjọ́ tí a bá máa jẹun. Àmọ́ tí n bá wà nílé tí bá ní kí n sọ oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ ní ọ̀sán, kò jú kí n ra ẹ̀kọ àti mọ́ímọ́í, elépo rẹ́dẹ́. Oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ ní ọ̀sán ni.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Tí n bá ní òṣìṣẹ́ titun, tí ọ̀gá bá ní kí a ṣe ìgbéjáde fún àwọn òṣìṣẹ́ náà, a máa mú wọn lọ sí oríṣìíríṣìí òǹkà wa, ẹ̀ya wa tí a ní nínú ọjà àti ní ìlú tó súnmọ́ tòsí láti lọ ṣe ẹ̀kọ́ fún wọn bí a ti ṣe ń ra ẹja àti bí a ti ṣe ń gba ọjà wọlé.

Nígbà wo ni o kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù? Ìyẹn ní ṣe pẹ̀lú tí n bá wà ní ìlú mìíràn tí a ti rí ọkọ̀ bọ́ sí ìṣòro fún mi ni mo máa ń ní ìpinnu ọkàn láti gùn ọkọ̀ akẹ́rù wá sí èkó.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, kí n tó ríṣẹ́ sí ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí, daddy mi jẹ́ olùdarí iṣẹ́ ní ilé mechanic kan tí a ti ń tún ẹ̀rọ ojú omi ṣe. Mo sì kọ́ṣẹ́ náà àmọ́ mi ò kọ́ṣẹ́ parí torí ilé ìwé ẹ̀kọ́ mi. Mo mọ̀ bí a ti ń tún nǹkan ṣe.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, ní ọjọ́ àìkú, tí n bá ti ṣe ohun tí mo ní ṣe lé tán, tí mo ti bá lé gbàtà fọyín jẹun mi, mo máa múra. Ilé ìjọsìn yá nìyẹn láti lọ dúpẹ́ fún Elédùà fún ojúmọ́ ọjọ́ náà àti fún ọjọ́ kejì àti ọjọ́ tó máa tẹ́lé, àti fún ìdáàbòbò lórí iṣẹ́ àti.

Ṣé mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Won ni abeere ona kii sina àmọ́ àwọn ènìyàn kan wà tó bá ní ko bèèrè ọ̀nà lọ́wọ́ wọn, ibo míi ni won máa darí ẹ sí? Kò de kii ṣẹ̀bí wọn, àwọn náà ò mọ àdúgbò yẹn dáadáa ni. Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Ṣé o máa ń lo ọ̀pá ìfamúra nígbà tí o bá ń mu ohun mímu? Ó níí ṣe pẹ̀lú ohun aládùn àbí ohun ọtí àbí omi tí mo bá ń mu. Ọ̀pá ìfamúra ó máa ń mú kí ohun tí ẹni náà bá ń mu, ó máa ń mú kí ó tọ́, ó sì má ń jẹ́ kí a yẹra fún ọtí dídá sí yara. Bẹ́ẹ̀ ni mo máa ń lo ọ̀pá ìfamúra nígbà tí mo bá ń mu ohun mímu.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí kilaodu Bẹ́ẹ̀ni, kilaodu jẹ́ee àpótíii ìfipamọ́ kan tíii ó yára sí lílò ní òrékòóré. Tó bá nílò fáìlì rẹ, tó bá ń bẹ ní ibi kíbí, kí fóònù e ṣà ti bẹ lọ́wọ́ rẹ, kía lo máa rí fáìlì rẹ lórí kilaodu náà. Mo máa ń fi fáìlì pamọ́ sórí cloud.

Ṣé orí máa ń fọ ò? Kọ́ lọ́ má ja rí, ògùn ẹ̀fọ́rí. Ẹ̀fọ́rí jẹ́ óhún kan tí ó máa ń ṣẹlẹ̀ sí ènìyàn tí a bá ṣiṣẹ́ ọlọ́pọlọ tó lágbára. Tí iṣẹ́ náà bá bọ́ sí ìnira jù yóò máa fa ẹ̀fọ́rí fún arárá. Bẹ́ẹ̀ ní moó máa ń ní ẹ̀fọ́rí.

Nígbà wo ni ọjà titun yóò jáde? Ìbéèrè yìí ó jẹ́ ohun àṣírí ní ilé iṣẹ́ mi. Mi ò rò bóyá mo máa nífẹ̀ẹ́ sí láti pín pẹ̀lú, pẹ̀lú yín lórí ìdáhùn yìí. Ìbéèrè tó jẹ́ ohun àṣírí ní ilé iṣẹ́ mi. Ọjà ji jáde ó jẹ́ adéhùn láàárín àwa àti àwọn oníbàárà wa.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Tí ń bá ti parí iṣẹ́ fún ọjọ́ náà tí mo ti wà ní ilé mi kí n tó sùn ní àṣálẹ́, mo máa wọ inú ímélì mi láti wo ohun tuntun tí ń bá ní ṣe àti ohun tí mo ní láti fi èsì sí ní orí ímélì mi. Ìgbà mélòó ni o máa ń ṣe àṣẹ àṣ-- àyẹ̀wò ímélì mi? Àṣálẹ́ ìgbà kan, yẹsì ni àṣálẹ́ tí ń bá ti parí iṣẹ́ fún ọjọ́ náà ni màá ṣe àyẹ̀wò.